Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera. Kódà irú oúnjẹ yìí ni dókítà mi ti gbà mí níyànjú pé kí n máa jẹ ní gbogbo ìgbà torí mo ní àìsàn ìfúnpá gíga díẹ̀. Èyí ló sì fa tí dókítà mi fi sọ fún mi pé mi ò gbọdọ̀ máa jẹ Ìjẹkújẹ kankan mọ́ àfi oúnjẹ tó lérò fún ìlera nìkan ni kí n máa jẹ ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe àtúnloǹkan dáadáa. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ nínú àtúnloǹkan torí àtúnloǹkan yìí wà lára ọ̀nà tí a fi le gba ilẹ̀ ayé yìí sílẹ̀ lọ́wọ́ global warming. Tí gbogbo wa bá ń ṣe àtúnloǹkan dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ǹkan tí a máa ń ju dànù, àwọn waste ló máa dínkù púpọ̀púpọ̀. Èyí ló fa tí mo ṣe gbàgbọ́ nínú àtúnloǹkan púpọ̀, tí mo sì máa ń ṣe àtúnloǹkan dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi lóòrèkóòrè. Kódà ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń wo àwọn áàpù mi kí n wò bóyá ó ní software kan tó nílò kí n ṣe ìmúdójúìwọ̀n rẹ̀, tí màá sì ti rí wípé ó ní software tí mo gbọ́dọ̀ ṣe ìmúdójúìwọ̀n rẹ̀ kíákíá ni mo máa ń ṣe. Mi ò fi falẹ̀ rara o. Mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi lóòrèkóòrè.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tó péye. Ètò ààbò kọ̀ǹpútà Avast ni mo n lò lọ́wọ́. Avast yii fẹ́ ni ètò ààbò kọ̀ǹpútà tó dá jù ní gbogbo ayé tí ó sì jẹ́ wípé ọ̀fẹ́ ni, kò nọ ní lowo rarara. Ètò ààbò kọ̀ǹpútà Avast yìí ni mo ń lò, ó sì ń dàbọ̀ tó péye bo kọ̀ǹpútà mi ní gbogbo ìgbà. Ó ń gba lọ́pọ̀lọpọ̀ ewu tó wà lórí íńtánẹ́ẹ̀tì o.

Bẹ́ẹ̀ni, mo ní ìforúkọsílẹ̀ ní oríṣiríṣi ilé ìdárayá. Mo ní ní jímù, mo ní ní football club, mo ní ní supporters club, mo ní ní ilé ìwòsínima gan. Kódà oríṣiríṣi ilé ìdárayá ni mo ní ìforúkọsílẹ̀ sí. Ṣùgbọ́n ìforúkọsílẹ̀ tí mo fẹ́ràn jù ni ti jímù mi nítorí ojoojúmọ́ ni mo máa ń lọ sí jímù yìí.

Data tí mo máa ń lò lọ́sọ̀sẹ̀ lé ní 10 gig. Mo jẹ́ ẹnìkan tí ó máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Mo máa ń always wà online, mo sì máa ń rí nǹkan ṣe lórí Íńtánẹ́ẹ̀tì. Ìdílọ́fà tí mo se máa ń lo data tó pọ̀ lọ́sọ̀osẹ̀, ó kéré tán máa lo 10 gig lọ́sẹ̀ kan. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ gan-an ni mo máa ń lò kọjá 10 gig yìí fáàfáa ṣùgbọ́n, tàbí bá ní ká wo average rẹ̀, 10 gig fẹ́ ni average.

Bẹ́ẹ̀ni mo máa ń dé ní àkókò. Mo jẹ́ ẹnìkan tó gbàgbọ́ púpọ̀ nínú kí a máa tètè dé bí i kan ní àkókò kí a sì má tẹ̀lé àdéhùn. Tí mo bá ṣàdéhùn fún ènìyàn pé màá dé bí i kan lágo méje, kí aago méje tó lù gan an máa ti dé bẹ. Àbí tó bá yẹ kí ń wọ ise nì aago mẹ́jọ, máa ti ríi wí pé mo dé bẹ̀ ní àkókò kí aago mẹ́jọ yẹn gan tó lù. Báyìí ni mo ṣe ń gbé ìgbé ayé mi.

Eré ìdárayá tí mo fẹ́ràn jù ní eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá. Ah! Mo fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá púpọ̀ púpọ̀. Àtọdún 2007 ni mo ti bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé eré ìdárayá bọ́ọ̀lù tí mo sì ń ṣọ́pọ̀tì ẹgbẹ́ ẹgbẹ́ agbá bọ́ọ̀lù Manchester United. Àti ìgbà yìí ni mo ti fẹ́ràn eré ìdárayá bọ́ọ̀lù àfẹsẹ̀gbá gan jú gbogbo eré ìdárayá tó kù lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń wẹ̀ gan ni. Mo dìdí lọ kọ́ bí a ti ń wẹ̀ ní swimming pool ní ọdún bí márùn sẹ́yìn. Mo máa ń wo àwọn tí ó máa ń wẹ̀ ní eré ìdárayá ní bí Olympics nǹkan kan, athletics tá ń máa wẹ̀ ó sì máa ń wú mí láti lè wẹ̀ bí wọn. Ìdí ló fa tí mo fìdí dì lọ kọ́ bí a ti ń wẹ̀ ní swimming pool kan tó wà ní àdúgbò mi ní ọdún bí mẹ́rin àbí márùn sẹ́yìn.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀, kó dà mọ̀ mọ́ gidi gan ni, ògbóǹ tarigi aka àwòrán ilẹ̀ ni mí. Mo fẹ́ le sọ wípé ní gbogbo agbègbè tí mo wà yìí, èmi ni mo fẹ́ mọ̀ bí a ti ń ka àwòrán ilẹ̀ jù. Torí mo dìdí lọ kọ́ bí a ti ń ka àwòrán ilẹ̀ yìí fún ọdún méjì lọ́dọ̀ ọ̀gá mi ní ìlú Abẹ́òkúta.

Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ràn nínú yàrá mi ni ìgbónájẹ́jẹ́ tí kìí pariwo rárá. To rọra a máa ń dún wẹ́lẹ́wẹ́lẹ́ tí kì í sì pariwo. Debiti yó fi mọ ní mi lára tí hun ò fi ní lé sùn. Rárá, ìgbónájẹ́jẹ́ tó máa ń yọ́kẹ́lẹ́ ṣiṣẹ́ tí ó sì máa ń gbónájẹ́jẹ́ gidi ni mo fẹ́ràn nínú yàrá mi. Mi ò fẹ́ràn irú ìgbónájẹ́jẹ́ mìíràn ju èlé yìí lọ.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n mélòó kan ní ilé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n, àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní ní ilé mi ni smart TV, smart light, smart sound system, mo tún ní smart watch náa àti smart radio. Ìwọ̀nba àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí ni mo ní ní ilé mi, mo sì fẹ́ràn àti máa lo àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n mi yìí.

Bẹ́ẹ̀ni, mo ti ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa. Kódà kìí ṣe ẹ̀kan abẹ́eméjì. Ọ̀pọ̀ ìgbà, ọ̀pọ̀ ẹmọye ìgbà ni mo ti ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Kódà mo sì ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní bí osù méjì sẹ́yìn tí mo ń lọ láti ìlú Òṣogbo. Mo gun ọkọ̀ ojú irin dé ìlú Èkó láti ìlú Òṣogbo.

Bẹ́ẹ̀ni o, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́ o torí wípé ó jẹ́ dandan fún gbogbo òṣìṣẹ́ ní ilé-iṣẹ́ wa láti máa ṣe ìgbéjáde ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ohun tí o bá dáwọ́lé ní ọ̀sẹ̀ kan, o gbọ́dọ̀ ṣe ìgbéjáde rẹ̀ ní ìpàdé gbogbo ilé iṣẹ́ ní òpin ọ̀sẹ̀. Idi nìyẹn to mo se máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́.

Rárá o, mi ò ní sáré o torí mo sanra, mi ò sì máa bọ́ ṣe n sáré. Tí mo bá ń sáré, àwọn ènìyàn máa ń fi mí ṣe ẹ̀yẹ. Idí nìyí tí mò ṣe dẹ́kun kí ń má sáré. Mọ́ràrá máa ń rìn ní tí mo bá ń lọ ní ojú títì àbí ibí kibi tí báa ń lọ. Mọ́ràná máa ń rìn ni, mi ò ní sáré torí mi ò fẹ́ kí àwọn ènìyàn máa fi mí ṣe yẹ̀yẹ tàbí kí wọ́n máa wò mí bákan bákan wípé "à, bàbá ọ̀rọ̀bọ̀, ton sáré."

Bẹ́ẹ̀ni o, etí mi dára gidigan ni ó sì máa ń gbọ́ràn kedere kódà etí mi fẹ́ dára ju gbogbo àwọn tí àjọ jẹ́gbẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn tí wọ́n kéré jù mí lọ ní ọjọ́ orí gan. Etí mi máa ń ṣiṣẹ́ ju ti gbogbo wọn lọ torí wípé ọ̀pọ̀ ìgbà ni mo máa ń gbọ́ ǹkan tí àwọn ènìyàn mí ta jọ wà ní ibi kan na tí wón ò ní gbọ́ dáadáa tèmí ó sì gbọ́ kedere.

Bẹ́ẹ̀ni, mo máa ń pàdé àfojúsùn tita mi torí pé mo máa ń múra sí gbogbo nǹkan tí mo bá ti fojúsùn ní tita. Mo máa ń sa gbogbo ipá àti agbára mi láti ríi wí pé gbogbo nǹkan tí mo ti dáwọ́lé tí mo sì ń fojúsùn, mo máa ń pàdé gbogbo rẹ̀. Èyí ló fàá tí mo fi máa ń pàdé àfojúsùn tita mi.

Mi ò lè sọ wípé iye ìgbà báyìí pàtó ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́, ṣùgbọ́n ohun kan tí mo mọ̀ ni wípé mi ò lè ṣe kí n má tẹ fóònù mi fún ọ̀pọ̀ ìgbà lójoojúmọ́. Ìṣẹ́jú ìṣẹ́jú ni mo máa ń tẹ fóònù mi, kódà gbogbo ìgbà tí ààyè bá gbà mí ni mo fi máa ń ṣe nǹkan lórí fóònù mi, àfi ẹnu ìgbà tí mo bá ń ṣiṣẹ́ lọ́wọ́ nìkan ni mo lè máa lo fóònù mi ọ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà lẹ́nu ijọ́ mẹ́ta yìí, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí mo bá nílò àbí tí mo bá fẹ́ rà torí wípé ó rọrùn fún mi púpọ̀. Mi ò nílò láti kúrò nínú ilé mi rara rárá. Gbogbo ohun tí mo bá sì rá, wọ́n lè wá já bá mi fún mi ní inú ilé mi. Èyí ló fa tí mo ṣe máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ àti kékeré ni mo ti mọ bí a ti ń gun kẹ̀kẹ́ torí àwọn ẹ̀gbọ́n mi kọ́ mi, bàbá mi sì ra kẹ̀kẹ́ fún mi ní ọjọ́, ní ayẹyẹ ọjọ́ kẹwàá ọjọ́ ìbí mi. Tì yìí ló sì fa tí mo fi mọ bí a ti ń gun kẹ̀kẹ́ torí mo ní kẹ̀kẹ́ nígbà tí mo wà ní kékeré.

Etígbọ̀ Oraimo bun Port ni mo máa ń lò. Mo fẹ́ràn etígbọ̀ yìí torí wípé ó máa ń dún dáadáa létí ó sì máa ń jẹ́ kí orin tún dùn yàtọ̀ létí gan ni. Kódà mo fẹ́ràn rẹ̀, òun sì ni mo ti fẹ́ràn ni mo fẹ́ràn jù nínú gbogbo etígbọ̀ tí mo ti lò láyé torí pé ó máa ń mú nǹkan dùn gbimgbim létí ni.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn dáadáa. Kódà mo ní ètò láti fẹ iṣẹ́ mi káàkiri gbogbo orílẹ̀ èdè Nàìjíríà. Mo fẹ́ mú dé gbogbo olú ìlú tó wà ní orílẹ̀ Nàìjíríà. Ìyẹn gbogbo 36 states ni mo fẹ́ fẹ iṣẹ́ mi dé ní ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Mo fẹ́ràn láti máa tan Ìkíni lórí fóònù mi kí n máa fi Ìkíni yìí kí àwọn ènìyàn, kí n máa fi bá wọn sọ̀rọ̀. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń lo, ẹ̀ẹ̀kọ̀kan tó bá kàn wù mí àbí tó bá yọ sí mi lọ́kàn ni mo máa ń tan Ìkíni lórí fóònù mi. Ìgbà mìíràn wà tí mo lè máa tan rárá tí mi ò tì ẹ kú ní rán tí pé Ìkíni gan wà lórí fóònù mi.

Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ máa ń gbà tó ogún ìṣẹ́jú torí tí n bá ti múra tán tín ba tí kúrò nlé mi, màá kọ́kọ́ rìn fún bí i ìṣẹ́jú márùn ún láti ilé mi dé junction àdúgbò mi, kí n ṣẹ̀ṣẹ̀ tó wá dúró Tin si mọ̀ wá ọkọ̀ tàbí ọ̀kadà tí yóò gbé mi láti junction yìí dé ibi iṣẹ́. Èyí le gbà tó ìṣẹ́jú ogún.

Ìmọ̀ tuntun kan tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ni bí a ṣe ń wa ọkọ̀. Iṣẹ́ dispatch ni mò ń ṣe. Mo ń deliver oríṣiríṣi ọjà tí àwọn èèyàn fẹ́ rà. Ṣùgbọ́n báyìí, mi i ṣe fúnra mi, mo máa ń gbé fún àwọn awakọ̀ kan, wọ́n ń bá mi deliver rẹ̀. Èmi náà fẹ́ kọ́ bí a ti ń wa ọkọ̀ fúnra mi kí n lè máa deliver àwọn ọjà yìí, kí n máa ṣe iṣẹ́ dispatch yìí fúnra mi. Láì ṣẹ̀ṣẹ̀ máa wá àwọn awakọ̀ kiri.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Òrúkọ mi ni Bọ́lájókòó. Ìtumò Bọ́lájókòó sì ni ẹni tí ó bá ọlá jókòó, tí ọlá wà lọ́dọ̀ rẹ̀, tí ó ń bá ọlá ṣe wọlé wọ́de, tí ó ń bá ọlá jí, tí ó ń bá ọlá jókòó, tí ọlá wà lẹ́gbẹ̀ẹ́ ẹ̀. Ìtumò orúkọ mi nìyí. Mo mọ ìtumọ̀ orúkọ mi o.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́ ni wípé mo máa ń bèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ àwọn ọ̀gá ilé iṣẹ́ àti àwọn tí a jo ń ṣe iṣẹ́. Mo sì tún máa ń tọ àwọn ènìyàn tí ó mọ̀ nípa iṣẹ́ wa lọ tí wọ́n lè ràn mí lọ́wọ́ lórí ìṣòro tí bá ní lẹ́nu iṣẹ́. Báyìí ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ẹnu iṣẹ́ o.

Bí mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi ni wípé mo máa ń wólẹ̀ lórí orókún mi, mo sì máa ń tọ́ Ọlọ́run lọ. Mo sì máa ń bèèrè fún ìrónúpiwa dá kí ó sì bá mi pàrọ̀ ọkàn mi, torí Ọlọ́run ló lè bá ni pàrọ̀ ọkàn ni tòótọ́. Mo sì máa ń ronú lórí gbogbo àṣìṣe mi, gbogbo nǹkan tí mo ṣe tí ó dà. Mo sì máa ń pinnu láti má ṣe wọ́n mọ́ tí màá sì bẹ̀rẹ̀ sí ní ṣe ohun tó tọ́ tí ó yẹ.

Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń ra epo sí inú ọkọ̀ mi o. Mo máa ń ra epo tí yóò tó mi fún ọ̀ṣẹ̀ kan. Bí mo ṣe máa ń rà ní ìyẹ́, mo lè ra epo fifty si sixty thousand naira nígbà mìíràn tí mo mọ wípé yóò gbé mi fún odidi ọ̀ṣẹ̀ kan gbàkó. Báyìí ni mo ṣe máa ń ra epo sí ọkọ̀ mi. Ọ̀sọ̀ọ̀ṣẹ̀ ni mo máa ń ra epo sí ọkọ̀ mi.

Bí mo ṣe máa ń jí ní òwúrọ̀ ni wípé mo máa ń ṣètò agogo ìjí mi sí aago mẹ́fà àbọ̀ òwúrọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń jí fúnra mi ṣùgbọ́n ẹ̀ẹ̀kọ̀kan tí mi ì bá jí fúnra mi tàbí tí oorun náà ti dùn mọ́ mi tó wọ̀ mí lára, ago ìjí mi yóò jí mi ní aago mẹ́fà àbọ̀ òwúrọ̀ géérégé.

N o lè rántí ìgbà tí mo kẹ́yìn ní àlá burúkú, ṣùgbọ́n mo mọ̀ wípé ó ti pẹ́ torí mo jẹ́ ẹnì kan tí kì í lá ọ̀pọ̀lọpọ̀ àlá náà tẹ́lẹ̀. Ẹ̀ẹ̀kọ̀kan gan ni mo máa ń lálà káṣẹ́ṣẹ́ tó wá sọ ti àlá burúkú. Ó ti pẹ́ díẹ̀ tí mo ti lá àlá burúkú, n kò lè rántí ìgbà náà ṣùgbọ́n mo mọ̀ wípé ó ti pẹ́. Ó ti lé ní ọdún márùn-ún sẹ́yìn báyìí.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn ìṣe ìtagbangba, kódà mo fẹ́ràn ìṣe ìtagbangba ju ìṣe inú ilé lọ torí iṣẹ́ ìtagbangba máa ń fọkàn balẹ̀. Ó sì máa ń mú inú mi dùn dáadáa ju ìṣe inú ilé lọ torí atẹ́gùn àti gbogbo ìran tí èèyàn máa rí wò ní ìta máa ń jẹ́ kí iṣẹ́ ìtagbangba dùn ju iṣẹ́ inú ilé lọ.

Àwon app ti mo máa ń lo jù ni app bi Twitter, Facebook, Instagram, Thread, X, Google Pixel app àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ń lo Google Chrome náà dáadáa. Mo tún máa ń lo Google Notebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwon app yìí ni mo máa ń lo jù lójoojúmọ́.

Bí mo ṣe máa ń tọ́jú ara mi ni wípé mo máa ń jẹ oúnjẹ tó dà tó ṣe ara loore, mi i jẹ kùjẹ rárá, mi i jẹ ṣúgà, mi sì jẹ ọ̀pọ̀lọpọ̀ iyọ̀. Mo máa ń ṣe exercise, mo máa ń lọ sí gym lójoójúmọ́, mo sì máa ń ṣe, mo máa ń tètè sùn.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ni oṣù December tí ṣe oṣù Kejìlá tó kẹ́yìn ọdún. Mo fẹ́ràn oṣù December ju gbogbo oṣù tókù nnu ọdún lọ torí wípé oṣù December jẹ́ oṣù tí àjọyọ̀ máa ń pọ̀. Torí wípé òun ni oṣù tó kẹ́yìn ọdún, inú gbogbo èèyàn máa ń dùn láti rí òpin ọdún, ǹkan sì máa ń je ṣọ̀mọ́ṣọ̀mọ́ ni oṣù December.

Rárá o, mi ò lu etí mi o. Ọkùnrin ni mí, èwọ̀ sì ni fún ọkùnrin láti máa lu etí ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyí tí mi ò fi lu etí mi, mi ò sì lérò láti lu etí mi. Kódà mi ò lè ever lu etí mi láyé torí wípé ǹkan tí ò dáa ni. Ó sì lòdì sí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá fún ọkùnrin láti máa lu etí rẹ̀.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mi ń bú bá sí ni wípé mo máa ń fi ọwọ́ bo imú mi àti ẹnu mi kí sísìn mi yè kí ó má bá bọ́ síta débi tí yóò fi rán ẹlòmíràn tàbí ẹni tí ó bá wà lẹ́gbẹ̀ẹ́ mi. Mo sì máa ń lo handkerchief tàbí face towel tó bá wà lọ́wọ́ mi àti bo ẹnu mi, tí ó bá ṣi rárá ni mo máa ń lo ọwọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo jẹ́ ẹnìkan tí ó mọ bí a ṣe ń kọ ǹkan dáadáa, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń bá mi láti bá wọn kọ oríṣiríṣi ǹkan tí wọ́n bá fẹ́ kọ. Bo ya lẹ́tà ni, bo ya statement of purpose ni, bo ya essay ni, ohunkóhun tó bá ṣe àti jẹ́mọ́ kíkọ, àwọn ènìyàn máa ń bá mi nítorí wípé mo mọ bí a ṣe ń kọ dáadáa, mo sì máa ń kọ lẹ́tà fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Kódà tí owó kówó àbí owó kankan bá ti dọ̀wọ́ mi báyìí, ìdá ogójì ni mo máa ń pamọ́ bẹ́ẹ̀. Bóyá sálárì mi ni o, bóyá ẹ̀bùn tẹ́ní kan fún mi ni o, àbí mo gba owó láti ibì kan, mo máa ń tọ́jú ìdá ogójì yẹn, forty percent rẹ̀ pamọ́ ni o. Mi ò ná gbogbo rẹ̀, mo máa ń pa owó pamọ́ dáadáa.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀. Mo fẹ́ràn sí fèrèsé ọkọ̀ kí atẹ́gùn lè máa bá wọnú ọkọ̀, kí n sì le máa wòye oríṣiríṣi nǹkan tó wà níta ọkọ̀. Mo fẹ́ràn láti máa wo ìran níta ọkọ̀ púpọ̀ púpọ̀. Àgàgà tó bá jẹ́ wípé èmi kọ́ ni mò ń wa ọkọ̀, n ó máa wo oríṣiríṣi nǹkan tó ń lọ níta bí mọ́tò ṣe ń kọjá lẹ́ orí ẹgbẹ́ oríṣiríṣi àwọn ilé ńlá ńlá àti àdúgbò.

Ibi tí mo fẹ́ràn lọ jù ni amusement park kan tó wà ní àdúgbà kejì sí àdúgbò mi. Mo fẹ́ràn láti máa lọ sí amusement park yìí torí wípé ó tóbi, ó sì rẹwà. Ọ̀pọ̀lọpọ̀ ohun mèremère ló sì wà bẹ́ẹ̀ tí èèyàn lè fi máa ṣeré. Kódà mo ti pinnu lọ́kàn mi láti máa gbé àwọn ọmọ tí n bá bí wá sí amusement park yìí láti wá máa ṣeré.

Ìgbà méjì ni mo máa ń fọ eyín mi lójoojúmọ́. L'òwúrọ̀ bí mo bá ṣe jí àti ní àsálẹ́ kí n tó sùn. Tí bá ti jí l'òwúrọ̀ báyìí, ìkan lára àwọn ohun tí mo máa ń kọ́kọ́ ṣe ni kí n fọ eyín mi. Màá fọ dáadáa tí yóò mọ tónítóní. Kí n sì tó sùn lálẹ́ náà, mo máa ń fọ eyín mi náà dáadáa kí n tó sùn.

Èso tí mo fẹ́ràn jẹ jù ní èso ìbẹ́pẹ. Mo fẹ́ràn èso ìbẹ́pẹ púpọ̀ púpọ̀. Àgàgà ìbẹ́pẹ tí ó ṣẹ̀ṣẹ̀ pọn fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó sì le dáadáa tí kò ro, tó jẹ́ wípé bí èèyàn bá fi eyín gé yóò mọ ọdún kọkoko ni. Irú ìbẹ́pẹ yìí ni mo fẹ́ràn. Mo sì lè jẹ́ laimoye igba looju mọ́. Mo fẹ́ràn ìbẹ́pẹ gan ni.

Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò ìrọ̀lẹ́ tí ó jẹ́ wípé èèyàn ń darí padà sílé, èèyàn ti kúrò lẹ́nu iṣẹ́ tí a sì kò tí tọ́ à ti sinmi. Àkókò yìí ni mo máa ń fẹ́ràn jù torí wípé ó jẹ́ àkókò ìdùnnú tí èèyàn á ti parí iṣẹ́ fún ọjọ́ náà tí èèyàn á sì le sinmi dáadáa.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo mọ̀ bí a ṣe ń ṣe dáadáa. Mo mọ bí a ṣe ń ṣe jollof rice dáadáa, mo mọ bí a ṣe ń ṣe fried rice náà dáadáa. Mo mọ bí a ṣe ń se iṣu àti ẹ̀wà dáadáa, mo mọ bí a ṣe ń ṣe àsáró dáadáa. Mo mọ bí a ṣe ń ṣe ọbẹ̀ ẹ̀gúsí àti ọbẹ̀ ẹ̀fọ́ náà dáadáa.

Tábìlì iṣẹ́ mi, ó tóbi díẹ̀, ó fẹ̀, ó sì ga díẹ̀. Orí rẹ̀ sì ní gbogbo àwọn irinṣẹ́ mi, bíi kọ̀ǹpútà mi, power bank mi, tábúlẹ̀tì mi, fóònù mi, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, orí rẹ̀ ló wà. Ibe ni mo ti ń ṣe gbogbo iṣẹ́ tí n bá fẹ́ ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn rín àtẹ̀gùn, àgàgà tó bá jẹ́ àtẹ̀gùn tí kò pọ̀ ju rara tí ò ju bí fíláìtì méjì àbí mẹ́ta lọ. Mo máa ń fẹ́ràn àti gun irú àwọn àtẹ̀gùn yìí, mo máa ń fi ń ṣe bí eré ìdárayá tàbí ẹksàsàìsì ni. Ó kódà ó Sara lóore kí èyàn máa ní àwọn àtẹ̀gùn yìí díẹ̀díẹ̀ lẹ́ẹ̀kọ̀kan.

Tí n bá ní kí n ronú dáadáa, kí n sì má fí àfikún sí kí n sọ bó ṣe rí gẹ́lẹ́. O má lé ní wákàtí méjì tí mo fi máa ń wo ojú ìbòjú lójojúmọ́. O má lé ní wákàtí méjì torí mo mọ̀ wípé ẹ̀eméjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ni wákàtí kọ̀ọ̀kan ó lé ni mo máa ń wo ojú ìbòjú lójojúmọ́

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn-an jíyàn gan ni. Iyán jẹ́ ìkan lára àwọn oúnjẹ tó dùn tó dá tó sì máa ń sara lóore gidi ní ilẹ̀ Yorùbá. Ó dà, kó fẹ́ mọ́ ṣi ọmọ ilẹ̀ Yorùbá tí yóò sọ pé òun kò fẹ́ràn àtijeyán. Iyán fẹ́ẹ̀ ni olórí oúnjẹ wá ní ilẹ̀ Yorùbá. Mo sì fẹ́ràn láti máa jeyàn púpọ̀.

Bẹ́ẹ̀ni, mi ò lọ sí Àgọ̀ rí o. Mi ò sì ní ìpinnu àbí ní èrò láti lọ sí àgọ́ kankan torí wípé jẹ́jẹ́ ni mo máa ń lọ. Mi ò sì ní business pẹ̀lú àgọ́ rárá. Ọlọ́run ò ní jẹ́ kí n rí ǹkan tí yóò gbé mi lọ sí àgọ́ o.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni sẹ̀mọ́ àti ọbẹ̀ ẹ̀gúsí. Mo fẹ́ràn sẹ̀mọ́ tó fẹ́lẹ́, tó gbóná fẹ́lifẹ́li, àti ọbẹ̀ ẹ̀gúsí àtẹ efọ ẹlẹ́mi méje tí ẹ̀dọ̀, ṣàki ti inú ẹran àti ẹja ọ̀fọ̀rọ̀ tí wọ́n fi ro ti gbogbo ẹ̀wá inú rẹ̀. Oúnjẹ yìí ni mo fẹ́ràn jù.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú ni láti tan iṣẹ́ mi káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìlú Òṣogbo nìkan ni iṣẹ́ mi wà báyìí ṣùgbọ́n mo lérò láti mú iṣẹ́ mi káàkiri gbogbo ìlú tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Èyí ni èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà ọ̀pọ̀lọpọ̀ ǹkan lè èyàn lè kọ́ lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ǹkan ni mo si tì kọ́ lórí rẹ̀. Ìkan lára àwọn ohun tí mo ń kọ́ lọ́wọ́ gan ni ọ̀nà tí èèyàn lè fi máa gbà ṣe iṣẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì, kí ẹ̀yàn máa train Ai, àwọn oríṣìíríṣìí platform tí èèyàn lè lò, tí èèyàn sì máa pa owó láti ibẹ̀.

Rárá o, mi í bínú nígbà tí m bá wà nù ọkọ̀. Àgàgà tó bá ti ẹ̀ jẹ́ wípé èmi ni mo wakọ̀, mi i bínú rárá o. Kódà kò sí ǹkan tẹ́níkení lè ṣe tí yóò mú mi bínú ní àkókò yìí. Torí wípé ọkọ̀ ò ṣe wà pẹ̀lú ìbínú. Tí èyàn bá ń bínú wakọ̀, èyàn lè wa ìwàkuwà tí yóò sì ṣe ènìyàn ní jàmbá.

Aago mẹ́wàá alẹ́ ni mò ń sábà lọ sùn, torí mo jẹ́ ẹnìkan tó máa ń tètè sùn, torí ẹni tó bá tètè sùn yóò tètè jí. Mo sì jẹ́ ẹni tí ó máa ń fẹ́ kí ń tètè jí kí ń lè tètè múra lọ ibi iṣẹ́ láàárọ̀. Idí ní yí tí mo se máa ń tètè sùn. Ọpẹ́ tán aago mẹ́wàá alẹ́ màá ti sùn, màá sì tí jí ní aago mẹ́rin sí aago márùn-ún òwúrọ̀.

Bẹ́ẹ̀ni mo ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Nǹkan bí ọdún méjì sẹ́yìn ni eyi ṣẹ̀lẹ̀. Ohun tí onítanhun sì ṣe ni wípé ó ja ilé iṣẹ́ lólè. Kò tún wá jẹ́wọ́ kí á. Ó bẹ̀rẹ̀ sí ní parọ́. Ó tún parọ́ mọ́ ẹlòmí lára àwọn tọ́jọ n siṣe kí àṣírí rẹ̀ wá tó padà tú wípé òun ló ja olè náà.

Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sán ni mì ṣábà jẹ́ nǹkan kan, torí pé ibi iṣẹ́ ni mo máa ń wà. Mi ṣábà jẹ́ nǹkan kan lọ́sàn. Ẹ̀ nnkan kan tí mi bà lè gbà mọ́ tàbí tí ẹbi bá ti fẹ́ fọ́ mi lójú ni mo lè ra ìpapanu àbí wẹ́wẹ́ jẹ. Bí meat pie, bí burger, nǹkan kan. Sùgbọ́n lopolopo ọ̀sán ni mì jẹ́ nǹkan kan.

Rárá o, mi ò mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe. Ẹ̀gbọ́n mi ni ó mọ eleyìí, òun ló máa ń tún nǹkan tó bá bàjẹ́ nínú ilé ṣe. Kódà ó mọ̀ ẹ̀ ṣe débi wípé bàbá mi gan sọ wípé kó lọ kọ́ ẹ̀kọ́ engineering ní yunifásítì torí wípé ó lè ebùn kí a máa tún nǹkan ṣe, ṣùgbọ́n èmi ò ní ẹ̀bùn ye o, mi ò mọ̀ bí a ti ń tún àwọn nǹkan ṣe.

Bí mo ṣe máa ń rí dájú wípé ọjà mi dára ni wípé mo máa ń lo gbogbo àwọn èròjà tó dáa jù. The best quality of èròjà of ingredients ni mo máa ń fi ń ṣe àwọn ọjà mi. Kódà èmi ni mo máa ń dèédè lọ sa àwọn èròjà yìí ní àwọn ibi tí a ti ń rà wọ́n fúnra mi. Mo sì máa ń rí wípé àwọn tó dáa jù nìkan ni mo máa ń kó wá padà sí ilé iṣẹ́.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Bàbá mi máa ń mú mi lẹ́yìn nígbà tí mo wà kékeré, tá a bọ̀ sí iwájú ilé wa tàbí ẹ̀yìnkùlẹ́, ta ó sùn sí ilẹ̀ẹ́lẹ̀ ta ó sì máa wo àwọn ìràwọ̀ tó wà lójú sánmọ̀. Àti ìgbà yìí ni mo ti fẹ́ràn wíwo ìràwọ̀ mo sì máa ń ṣì ṣe lẹ́kọ̀ọ́ ẹná báyìí.

Ìgbádùn mi ò lọ fà rárá. Kojú bóyá ki n máa gbá géèmù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi, tàbí kí n máa wo fíìmù, tàbí kí n máa gbọ́ àwọn orin aládùn tí mo fẹ́ràn látọwọ́ àwọn favourite artist mi, tàbí kí èmi àtàwọn pàdé mi ká jáde ká lọ sí ìgboro ká ṣe eré lọ, ká lọ sí restaurant ká lọ jẹun, tàbí ká lọ wo múfì ní sinimá.

Bí mo ṣe máa ń ṣètò email mi ni wípé mo ti pín email mi sí oríṣiríṣi ìsòrí bí primary, work, family, promotions àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí mo sì ti ṣètò bí ibi tí email kọ̀ọ̀kan tó bá wọlé tí yóò máa wọlé sí. Èyí tó bá jẹ́ ṣé a lọ sí work, èyí tó bá jẹ́ pàtàkì a lọ sí primary àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni mo ní ọkọ̀, mo ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Camry LE 2009. Mo fẹ́ràn ọkọ̀ mi yìí torí wípé ó rẹwà púpọ̀, àwọ̀ blue ni àwọ̀ rẹ̀, ó sì dáa lọ́wọ́. Kódà ti n máa ti ń lọ lárugbo ní ọkọ̀ mi báyìí, gbogbo ènìyàn máa ń kí mi bàbá eh, bàbá Kẹ́.

Kọ̀ǹpútà Dell ni kọ̀ǹpútà tí mò ń lò. Mi ò rántí version àbí system name e ẹ́ gángan ṣùgbọ́n mo ṣá mọ̀ pé Dell laptop ni. Bá́tìrì rẹ̀ dára púpọ̀, ó ní 8kg ó sì jẹ́ 512 SSD. Iru kọ̀ǹpútà yìí ni mò ń lò.

Rárá o, mi ò ní ọgbà. Kódà ibi tí mò ń gbé lọ́wọ́ báyìí kò sí ààyè rárá nínú, nínú ilé yìí. Kò sí ọgbà, kò sì sí space kankan tí ọmọ kékeré tí lè máa ṣeré àbí tí èèyàn tí lè máa ṣẹ pàdé àbí tí èèyàn tí lè gbàlejò. Gbogbo e ha gadi gádí ni, gbogbo ààyè tó wà nínú kọ́mpáǹdì wa ni wọ́n ti fi kọ́ ilé tán.

Oríṣìíríṣìí oúnjẹ ni mo máa ń jẹ l’òwúrò. Mi ò ní oúnjẹ kán pàto Bí mo bá ṣe ń feel i ní òwúrò kan ni yóò sọ irú oúnjẹ tí n bá jẹ. Òwúrò mìíràn wà tí rice lè máa wù mí jẹ. Imi wà tó jẹ́ wípé bread àti ẹyin ni. Èmi wà tó jẹ́ pé iṣu àtàtà díndín ni ó máa wù mí jẹ. Bí mo bá ṣe ń feeli ní òwúrò náà ni yóò determine ǹkan tí mo bá máa jẹ.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń yá àwòrán. Mo dìdí lọ kọ́ bí a ti ń yá àwòrán ní ọ̀dọ̀ photographer kan tí ó wà ní àdúgbò kejì sí ibi tí mò ń gbé ni. Oṣù mẹ́fà gbáko ni mo fi kọ́ bí a ti ń ya àwòrán yìí. Èyí ló sì jẹ́ kí ń mọ àwòrán ya lónìí. Kódà mo mọ bí a ti ń ya àwòrán gan ni.

Bẹ́ẹ̀ni, mo ti gun ọkọ̀ ojú omi rí. Nǹkan bí ọdún kan sẹ́yìn, mo lọ sí ìlú Cross River a lọ se òkú ara ibi iṣẹ́ wa kan nbẹ̀. Abúlé wọn yìí, ọ̀nà títì ò gbà bẹ̀rẹ̀ ara ọkọ̀ ojú omi nìkan ni o lè dé ìlú wọn yìí. Ìgbà yìí ni mo kọ́kọ́ gun ọkọ̀ ojú omi rí láyé mi.

Bí mo ṣe máà ń kojú ìṣòro ní ibi iṣẹ́ ni wípé mo máa ń bèèrè ìmọ̀ràn lọ́wọ́ àwọn tí mo mọ̀ wípé wọ́n ti kojú irú ìṣòro bẹ́ẹ̀ nínú àwọn tí a jo n siṣẹ́ tàbí kí n bèèrè fún ọ̀nà àbáyọ lọ́wọ́ ọ̀gá ilé iṣẹ́ tí ó ní ìmọ̀ jù mí lọ nípa iṣẹ́ tá ń ṣe. Báyìí ni mo ṣe máa ń kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́ o.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ. Ó kéré tán lójúmọ́ kan mo máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́jọ torí aago mẹ́sàn títí di aago márùn-ún ni mo fi máa ń ṣiṣẹ́ lójúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ gan ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí mẹ́jọ yìí gan lọ tó jẹ́ pé màá tún dá aago méje ní ibi iṣẹ́. Torí náà mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ kódà mo máa ń ṣiṣẹ́ gan ni lójoojúmọ́.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí iṣẹ́ mi ó dánmọ́nrán púpọ̀púpọ̀. Ó fẹ́ràn mi gan an ni èmi náà sì fẹ́ràn rẹ̀. Ó fẹ́ràn mi torí wípé ó rí mi gẹ́gẹ́ bí ẹnìkan tí ó máa ń múra ṣiṣẹ́, tó máa ń tètè dé ibi iṣẹ́, tí ó sì máa ń pẹ́ kúrò, tí kìí ṣe ìmẹ́lẹ́ rárára, tó sì lóòótọ́, tó sì fẹ́ràn ilé iṣẹ́ pẹ̀lú. Ìdí nìyí tí ìbáṣepọ̀ èmi àti olórí iṣẹ́ mi ṣe dánmọ́nrán gan an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ẹ̀rọ ìlera. Oríṣìíríṣìí ẹ̀rọ ìlera ni wọ́n kó fún mi ní hospital nígbà tí mo kẹ́yìn lọ sí hospital ní bí i oṣù mẹ́ta sẹ́yìn tí mo lọ fún àyẹ̀wò. Dókítà mi kó oríṣìíríṣìí àwọn ẹ̀rọ ìlera fún mi wípé kí n máa lo o láti lè rí pé ara mi wà dáadáa pé mi ò níṣòro kankan.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn yíya àwòrán gan an ni. Kódà mo lè yà tó ọgbọ̀n àwòrán lójúmọ́. Oríṣìíríṣìí àwòrán ni mo máa ń yà lórí fóònù mi. Tí n bá ti rí nǹkan tó wu rewà tàbí tí ó jomi lójú bá yí, màá ti tètè mú fóònù mi jáde máa sì yà àwòrán rẹ̀. Bóyá oúnjẹ ni o, bóyá bí sanmọ̀ ṣeri ni o, bóyá mo rí ẹnìkan tó wọṣọ tó fine ni o, mo máa ń ya àwòrán gan an ni.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń péja. Bàbá mi ló kọ̀ mí bí a ti ń péja ní kékeré. Ó má ń mú mi dání lọ sí odò tó wà ní ìlú wa tí a sì jọ lọ má ń péja níbẹ̀ ní ọjọ́ Sátidé. Òun ló kọ̀ mí ní bí a ṣe ń péja àti oríṣiríṣi nǹkan tí èèyàn nílò láti máa péja lọ́dọ̀. Bàbá mi ló jẹ́ kín mọ̀ bí a ṣe ń péja.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ bí mẹ́ta. Ìkínní ni Mr. Karunwi. Àwọn ọ̀rẹ́ mi ló sọ mí ní Mr. Karunwi torí wípé wọ́n ò lè ká mi mọ́ corner. Gbogbo ìgbà ni mo máa ń rí nǹkan ṣọ lá tilẹ̀, yọ ara mi kúrò nínú wàhálà. Ìdí ní èyí tí wọ́n fi ń pè mí ní Mr. Karunwi. Ikeji ni oríyomi.

Ohun tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi ni wípé mo máa ń múra ṣiṣẹ́ ju gbogbo wọn lọ. Tí wón bá fún wa níṣẹ́ ní ilé iṣẹ́ láti ṣe, mo máa ń rí dájú wípé èmi ni mo máa ń kọ́kọ́ parí. Mo sì máa ń tètè dé ibi iṣẹ́, mo sì tún wà lára àwọn tó máa ń kẹ́yìn kúrò níbi iṣẹ́. Mi ò ṣẹlẹ̀ rárárá, mi ò sì sá ẹfun ibi iṣẹ́ rárárárá o.

Oríṣìíríṣìí orin aládùn, orin ìgbàlódé bíi orin hip hop, orin R&B, orin reggae, orin rap, house music, trap, pop àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń fẹ́ràn àti máa ń gbọ́. Mo tún máa ń gbọ́ àwọn orin ilẹ̀ Yorùbá náà bíi fújì, àpàlà, olobé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Omi tí mo máa ń mu lójoójúmọ́ ó kéré tán, ó lé ní mítà lítà omi mẹ́ta tí mo máa ń lo lójoójúmọ́ torí mo lo omi lára díẹ̀, ìyẹn tó tún mọ̀ sí wípé mo sanra díẹ̀. Ẹni tó bá sì sanra nílò ọ̀pọ̀lọpọ̀ omi lójoójúmọ́. Ìdí ní ìdí mi mo fi máa ń mu ó kéré tán omi lítà mẹ́ta lójoójúmọ́.

Ìgbà tó bá yẹ kí n fà náà ni mo máa ń fà. Mo máa ń farabalẹ̀ láti fojú súnù kún wo bí ó ṣe wà. Tí n bá sì ti ríi wípé àkókò ti tó láti fà àbí ó wípé ó nílò fífà, màá fà á. Tí n bá sì ríi wípé kò tíì tó àti fà, màá fi sílẹ̀, màá dẹ́wọ́. Ṣùgbọ́n tí n bá ti ríi wípé ó ti fẹ́ yà báyìí, mo ṣe tán àti fà ó.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé torí wípé ilé ìsẹ̀mbáyé wà lára àwọn ibi tí èèyàn ti lè kọ́ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, ká lè mọ̀ nípa bí àwọn bàbá ńlá bàbá wa ṣe ń ṣe, bí wọ́n ṣe ń gbé ìgbé ayé nígbà náà, àwọn ohun tí wọ́n mọ̀ àti bí gbogbo nǹkan ṣe rí ní ìgbà náà. Ilé ìsẹ̀mbáyé lè yàn ti lè kọ́ èyí dáadáa.

Oríṣiríṣi ìgbà ni mo máa ń lọ sí ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. A fẹ́ẹ tó ìgbà mẹ́fà sí méje torí oríṣiríṣi ìpàdé ni mo máa ń ṣe. Àwọn ìpàdé tó jẹ́ físíkà tó jẹ́ ojú kojú wà, àwọn ìpàdé orí fóònù náà sì wà tó jẹ́ online meeting. Ìpàdé ojú kojú tí mo máa ń lọ lọ́sẹ̀ tó mẹ́ta sí mẹ́rin, tí èyí tó jẹ́ ti orí fóònù sì le ní méjì.

Bẹ́ẹ̀ni, mo ti lọ ṣe ọdẹ rí. Ìgbà tí mo kọ́kọ́ lọ ṣe ọdẹ ni ìgbà tí mo tẹ̀lé bàbá mi lọ sí abúlé wa ní Iléṣà, ìyẹn ìlú Ibode. Ibẹ̀ ni mo ti pàdé àwọn àgbà ọdẹ tí èmi àti bàbá mi sì tẹ̀lé wọn lálẹ́ kan láti lọ ṣe ọdẹ. Ìgbà yìí ni mo ti ṣe ọdẹ rí.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Àwọn mìíràn jẹ́ wípé owó ná nílò tí má sì rí wípé ìrànwọ́ ná wà ní agbára mi, mo sì ní irú owó tó nílò lọ́wọ́ máa ṣe fún wọn. Ẹlòmíràn nílò ìmọ̀ràn tí mo sì máa ń ṣe èyí fún wọn ná. Ẹlòmíràn sì nílò nǹkan tí ó kọjá owó tàbí ìmọ̀ràn, bóyá bí i oúnjẹ àbí ó nílò kí a mú mọ eyàn. Gbogbo eléyìí ni mo máa ń ṣe.

Bẹ́ẹ̀ni, mo ma n jeun nínú ọkọ̀ mi ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kọ̀kan ni. Bóyá irú ọjọ́ tí mo bá ti ń pẹ́ lọ ibi iṣẹ́ tí mi ò tètè ṣe tán nínú ilé, màá gbé oúnjẹ mi dání, màá sì lọ máa jẹ ninu ọkọ̀. Tàbí ìgbà tí mo bá ń rin ìrìn àjò lọ sí ibi tó jìnà tí ó gùn, mo ma ń di oúnjẹ dání tí nwo ma máa jẹ nínú ọkọ̀.

Òhun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni ìfẹ́ tí mo ní fún iṣẹ́ yìí àti ìdí tí mo fi bá sí ẹnu iṣẹ́ yìí tí mo fi wọ ẹnu iṣẹ́ yìí gan ni àkọ́kọ́. Àwọn nǹkan wọ̀nyí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Àwọn ló sì máa ń sọ mí jí tí ó bá ti ń rẹ̀ mí tàbí tí ọkàn mi bá ti ń ṣàárẹ̀.

Oṣù kẹsàn-án, ìyẹn oṣù September, ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ni a bí mi. A bí mi ní ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ọdún 1982. Ìgbà yìí ni a bí mi ò, ọmọ oṣù September, ìyẹn tí ń ṣe oṣù kẹsàn-án sì ni mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí lẹ́ẹ̀kọ̀kan ní sáà kìí ṣe ojoojúmọ́. Mo ní bíi oríṣi tùràrí mẹ́rin, mo sì máa ń paarọ̀ wọ́n sí ra wọn ní. Mo lè lo kan lónìí, kí n lo òmíràn lọ́la, kí n tún lo òmíràn ní ọjọ́ tó tẹ̀lé, báyẹn ni mo ṣe máa ń ṣe. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wà tó jẹ́ wípé mi ò ní lo tùràrí náà rárá o.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́ tí ń bá jáde. Lẹ́ẹ̀kọ̀kan ni ṣa o, kìí ṣe gbogbo ìgbà. Ọjọ́ tí ń bá rí wípé òtútù mú púpọ̀, tó jẹ́ wípé òtútù náà lè ṣe èèyàn léṣe tí gbogbo ọwọ́ Olúwa rẹ sì máa ma tutù, mo máa ń lo ìbọ̀wọ́ dáadáa ní irú ọjọ́ yìí. Ṣùgbọ́n ọjọ́ tí òrúbà mú mi e lo ìbọ̀wọ́.

Gíga tí mo ga ó lé ní ẹsẹ̀ mẹ́fà, I'm more than six feet tall. Mo ga, èmi ni mo sì ga jù nínú ilé wa. Nínú gbogbo àwọn ẹbí mi, èmi ni mo ga. Gíga mi lé ní bàáta ẹsẹ̀ mẹ́fà which is six feet. I'm actually six feet two inches tall.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìpè fídíò. Kódà mo máa ń ṣe ìpè fídíò gan. Kò sì sí ojúmọ́ kan tí mi ò ṣe ìpè fídíò. Boyá fún isẹ́ ni o, àbí tin bá fẹ́ bá àwọn mọ̀lẹ́bí mi tí ó wà lókèèrè tí wọ́n ò sí ní ìlú Nigeria sọ̀rọ̀. Ìpè fídíò yìí náà ni. Kódà ojoojúmọ́ gan ni a máa ń ṣe ìpè fídíò níbi isẹ́. Oríṣìíríṣìí meeting sá ni.

Bí mo ṣe máa ń tọ́jú èékánná mi ni wípé mo máa ń fi igi kó ó dáadáa kí ìdọ̀tí má ba à kó sínú rẹ̀. Mo sì máa ń gé e lọ́lẹ̀ ní bíi ọjọ́ mẹ́ta mẹ́ta. Mii ki jẹ́ kó gùn rárá. Mo máa ń trim rẹ̀ lóòrèkóòrè. Mo sì máa ń fọ ọwọ́ mi mọ́ ní gbogbo ìgbà. Mii jẹ́ kí ìdọ̀tí pẹ́ lẹ́wọ̀ mi. Mo sì máa ń fi igi yọ ìdọ̀tí tó bá kó sínú èékánná náà.

Ọ́fíìsì mi máa ń ṣí ní aago mẹ́sàn òwúrọ̀, èmi ti máa ń tètè dé ibi iṣẹ́ sáà ó, ó pẹ́ tán aago mẹ́jọ àbọ̀ máa ti dé ibi iṣẹ́ torí aago mẹ́jọ lèmi ti máa ń kúrò nílé kí n lè kọjá kí oo dopuu àbí tirafiki tó mú lọ́nà, ṣùgbọ́n aago mẹ́sàn ni ọ́fíìsì mi máa ń ṣí.

Ètò ìdárayá mi o lọ títì, kò jú kí n má lọ sí ilé oúnjẹ pèlú àwọn ọ̀rẹ́ mi kí a lọ jẹ oúnjẹ aládùn tàbí ká lọ sí patí ká ṣe fàájì tàbí ká kúrò níbẹ̀ ká lọ sí sinimá ká lọ wo àwọn eré aládùn tó wà níta báyìí.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìná rí. Kódà kì í ṣe ẹ̀kan torí wípé mò ń ṣe bí ẹni tí ó ti mọ̀nà tẹ́lẹ̀ láìmọ̀ ọ̀nà. Tó sì yẹ kí ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀nà ṣùgbọ́n mò ń sagídí ìgbéraga wé gbé mi wọ̀. Mi ò wá bẹ̀rẹ̀ ọ̀nà lọ́wọ́ àwọn tó mọ̀nà. Mo kàn ń lọ sá lálu títí tí mo fi ṣinà.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní aṣọ òtútù tí mo máa ń wọ̀ ní gbogbo ìgbà tí òtútù bá ti mú. Àkókò ta wà yìí gan, àkókò òtútù púpọ̀ ni. Lalẹ́ ni òtútù yẹn máa ń pọ̀ gan tí atẹ́gùn sì máa ń fẹ́ yí. Aṣọ yìí ni mo máa ń wọ̀ lalalẹ́ tí òtútù bá ti sọ̀kalẹ̀ tí atẹ́gùn ti ń fẹ́ yí.

Ọgbọ̀n ọjọ́, ìyẹn thirty days ni mo ní fún ìsinmi ọdọọdún. Ọgbọ̀n ọjọ́ ni ààyè tí wọ́n máa ń fún mi ní ilé iṣẹ́ mi fún ìsinmi ọdọọdún. Kò sí ààyè fún ẹnikẹ́ni láti lò kọjá ọgbọ̀n ọjọ́ yìí. Ọgbọ̀n ọjọ́ yìí ló sì wà fún gbogbo òṣìṣẹ́ pátápátá láti fi ṣe ìsinmi ọdọọdún.

Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù rí. Íkan lára àwọn ọmọ àbúrò dádì mi ló kọ́kọ́ mú mi gun alùpùpù. Ó ra alùpùpù tuntun, ó sì gbé wá ilé wa pé kí òun wá fi yan bàbá mi, bí ó sì ti fi hàn bàbá mi tán tó gbàdúrà sí ọ lọ́ ní kí n tẹ̀lé òun ka lọ tí ó sì gbé mi dání tí ó sì kọ́ mi bí a ti ń gun alùpùpù.

Ohun tí mo máa ń ṣe ní àṣálẹ́ ò jù wípé kí n sinmi, bóyá kí n lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi kí a sọ̀rọ̀ kí a gbádùn ara wa, kí inu wá sì dùn, tàbí kí n máa wo fíìmù àbí kí n máa gbá géèmù. Ìsinmi ṣáà ni mo máa ń fi ọ̀pọ̀lọpọ̀ àṣálẹ́ mi ṣe. Mi ò fi ń ṣiṣẹ́ rárá, mo máa ń fi ń sinmi kí n fi gbádùn ayé mi.

Mo máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní ìdákẹ́jẹ́ ni. Mi n pariwo rárá kódà mi ń sọ fún ẹnikẹ́ni. Àfààwọn tó bá súnmọ́ mi gbòógì àwọn ẹbí mi àtàwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tó dẹ́ ọ lọ́mọ. Mi n pariwo rárá, mo rọra máa ń ṣe ní jẹ́jẹ́ ni. Inú ilé mi ni mo sì máa ń sábà wà ní ọjọ́ ìbí mi.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, bó ti lè jẹ́ òkè kò pò tó. Díẹ̀ péré ni, kò pò rárá tó bí mo ṣe fẹ́. Mo sì ti ń wá oríṣìíríṣìí ọ̀nà tí mo lè gbà tí yóò fi pò, tí yóò fi pò ní irun àgbọ̀n mi dáadáa. Ṣùgbọ́n díẹ̀ tí ó wá bẹ́ẹ́ náà ṣe ló wà. Mo sì ń manage rẹ̀. Mo ní irungbọ̀n bó ti lè jẹ́ wipe kò pò.

Díẹ̀ lára àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi ni ìkíní owó. Iṣẹ́ mi nílò ọ̀pọ̀lọpọ̀ owó, ọ̀pọ̀lọpọ̀ capital tó sì jẹ́ wípé ó maa ń ṣòro fún ènìyàn láti rí. Ìṣòro kejì ni ìṣòro iná. Iṣẹ́ mi nílò ọ̀pọ̀lọpọ̀ iná tó jẹ́ wípé tí iná bá lè máa wà ní gbogbo ìgbà ó dáa fún iṣẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo ma ń di ọ̀já àbò ni gbogbo ìgbà tí mo bá ti wà nínú ọkọ̀. Mi ń fi ọ̀jà àbò dídì yìí ṣe ré rara rara rara torí wipé mo mọ̀ pé fún àbò ara mi náà ni ọ̀jà àbò yìí ṣe wà n bẹ́ẹ̀ láti lè dáàbòbò mi tí ìjàm̀bá ọkọ̀ bá ṣẹlẹ̀. Kó dà, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ló jẹ́ wí pé ọ̀jà àbò yìí ni ó máa ń rẹ ẹmí àwọn èyàn la nínú ìjàm̀bá ọkọ̀.

Bí mo ṣe máa ń múra sílẹ̀ pẹ̀lú ìpàdé, bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú àwọn oníbàárà mi ni wípé mo máa ń se ayẹwo àbí àbẹ̀wò sí wọn. Mo máa ń pe wọ́n lórí fóònù kí wọ́n lè rántí wípé ìpàdé wà, mo sì máa ń rántí gbogbo ẹ̀dùn ọkàn wọn kí a lè sọ ní inú ìpàdé náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ago ọwọ́ dáadáa. Kódà mi ò lè ṣe kí ń má wọ ago ọwọ́ tí n mà ti fẹ́ jáde kúrò nínú ilé. Ojoojúmọ́ ni mo máa ń wọ ago ọwọ́. Oríṣi ago ọwọ́ méjì ni mo ní. Mo sì máa ń pààrọ̀ wọ́n síra ni. Mo lè wọ ọ̀kan lónìí kí n tún wọ ìkejì ní ọ̀la. Báyẹn ni mo ṣe máa ń ṣe.

Bátìrì fóònù mi máa ń dúró dáadáa. Kódà tí ń bá ṣájì rẹ fúlù, ó lè gbé mi fún odidi ọjọ́ kan tí ń bá tẹ̀ẹ́ jù. Ṣùgbọ́n tí ń bá tẹ̀ẹ́ gan tí mo tẹ̀ẹ́ fún gbogbo ọjọ́ náà, ó lè má gbé mi fún odidi ọjọ́ kan. Máa nílò àti ṣájì rẹ̀ kí ilẹ̀ tó ṣú. Ṣùgbọ́n bátìrì náà ó dúró dáadáa.

Mo máa ń yára dáhùn fóònù ní ibi iṣẹ́ ni o, torí wípé ó lòdì sí òfin ilé-iṣẹ́ wa láti máa dáhùn fóònù lẹ́nu iṣẹ́. Wọn ò gbọdọ̀ ká ọ kó mú dáhùn fóònù lẹ́nu iṣẹ́, ẹnikẹ́ni ti won bá mú yóò san fáìnì. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà gan ni mií dáhùn fóònù ní ibi iṣẹ́, èyí tí ń bá jàjà dáhùn, màá sáré sọ fún ẹni tí ó ń pè wípé kó pè mí padà lẹ́yìn iṣẹ́ ni o.

Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà lẹ́nu jọ́ mẹ́ta yíi. Kódà mi sàbà dáde lọ sí ọjà láti lọ ra ǹkan àbí láti lọ sí moolù àbí súpámákẹ́tì. Online ni mo ti máa ń order gbogbo ǹkan tí mo bá fẹ́ rà lẹ́nu jọ́ mẹ́ta yíi. Wọ́n á sì wá gbé bá mi nínú ilé mi. Èyí rọrùn púpọ̀ fún mi, mo sì fẹ́ràn láti máa ra ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé lẹ kọọkan. Àgàgà ọjọ́ tí m bá ríi wípé iṣẹ́ tí mo ní láti ṣe ò pọ̀ rárá, mo máa ń tọrọ rọ̀ ààyè ní ọwọ́ ọ̀gá ilé iṣẹ́ mi wípé kó fún mi ní ààyè láti ṣiṣẹ́ láti lé. Tó bá sì gbà fún mi, màá ṣiṣẹ́ láti lé fún ọjọ́ náà. Bí mo ṣe má ń ṣe ní ìyẹn kì í ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n mo máa ń ṣiṣẹ́ láti lé lọ́kàn.

Mo máa ń darí òṣìṣẹ́ pẹ̀lú ọ̀yààyà àti ọwọ́ líle. Mo máa ń bá wọn ṣeré o ṣùgbọ́n mi ò bá wọn ṣeré jù débi tí wọn ò fi ní wa máa gbọ́ràn sí mi lẹ́nu tàbí tí wọn o wá maa rí mi fin. Rárá o, bí mo ṣe ń bá wọn ṣeré lọ́wọ́, lapá kan náà ni mò ń fi ọwọ́ líle, ọwọ́ tó tọ́, tó yẹ tó sì dáa mú wọn lọ́wọ́ kejì.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Kódà mo máa ń jẹ àwọn àdéhùn yìí wò fínifíni, mo sì máa ń kàá kí n lè láti ríi wí pé mo mọ ìtumọ̀ gbogbo ohun tí wọ́n kọ síbẹ̀. Torí ẹni tí ò bá ka àdéhùn dáadáa, ó lè jẹ́ bí àdéhùn o. Èmi ò sì fẹ́ jẹ́ bí àdéhùn. Ìdí nìyí tí mo sì máa ń farabalẹ̀ láti máa ka àwọn àdéhùn dáadáa.

Ó kéré tán, mo máa ń ṣiṣẹ́ wákàtí mẹ́jọ lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí mẹ́jọ yìí lọ, ṣùgbọ́n ó kéré tán torí aago mẹ́sàn-án ni mo máa ń wọ'ṣẹ́. Ó sì yá mi àti kúrò ní ibi iṣẹ́ ní aago márùn-ún èyí tó jẹ́ wákàtí mẹ́jọ láàárín ìgbà méjèèjì yìí. Ṣùgbọ́n ìgbà mìíràn wà tí mo máa ń di ago méje mẹ́jọ ní ibi iṣẹ́.

Rárá o, èmi máa ń jẹ ẹran o, mo sì fẹ́ràn láti máa jẹ ẹran púpọ̀ púpọ̀. Kódà àwọn tí wọ́n máa ń fi mi ṣìyẹ́ yẹ wọ́n máa ń pè mi kọ̀lọ̀kọ̀lọ̀ torí wípé mo fẹ́ràn láti máa jẹ ẹran gan ni. Èmi kì í ṣe vegetarian o, ìyẹn ẹni tí kì í jẹ ẹran. Rárá o, èmi máa ń jẹ ẹran gidi. Mo fẹ́ràn ẹran jíjẹ púpọ̀ púpọ̀

Bí mo ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò ni wípé mo máa ń kọ gbogbo ohun tí mo bá nílò àti kó dání fún ìrìnàjò náà. Mo máa ń kọ wọ́n sílẹ̀ sínú ìwé, ìyẹn list. Lístì tí n bá wá ṣe yìí ni màá fi máa to gbogbo ẹrù yẹn sínú àpò tí mo fẹ́ gbé lọ́wọ́ leyo kọkan tí n ṣì ní gba gbé ohun kan kan.

Oríṣiríṣi ojú pópó ayélujára ni mo wà. Wàbí oríṣiríṣi ojú òpó ayélujára ni mo wà. Mo wà lójú òpó àwọn tó ń wá olólùfẹ́, mo wà lójú òpó àwọn onílòlufe ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United, mo wà lójú òpó àwọn tí ó fẹ́ kúrò ní orílẹ̀ èdè Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Nǹkan bí oṣù mẹ́ta sẹ́yìn ni mo kẹ́yìn rìnaàjò fún iṣẹ́ o. Mo kúrò ní olú, olú ìlú Òṣogbo tí olú ilé iṣẹ́ wa wà, iyen Headquarters wà. Mo lọ sí ìlú Ìbàdàn láti lọ fi ẹro jíṣẹ́ fún àwọn branch wà, àwọn ẹ̀ka wa tó wà ní ìlú Ìbàdàn.

Oríṣiríṣi nǹkan aládùn, nǹkan ayọ̀, nǹkan ìdùnnú ni ó máa ń mú mi rẹ́rìn. Àwọn nǹkan mìíràn tó máa ń mú mi rẹ́rìn ni bí ìtàn tàbí àlọ́ tàbí àwọn eré aláyọ̀, ìtàn àbí àlọ́ asọ dùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn nǹkan báyìí ni ó máa ń mú mi rẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìsọdọ̀tun ọkàn lóòrèkóòrè. Tín bá ti fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn, ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń gba àwẹ̀ fún bíi ọjọ́ mẹ́ta, lẹ́yìn náà màá wá gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà. Màá tọ́ ọlọ́run lọ kí Ó rán mi lọ́wọ́ láti bá mi sọ ọkàn mi dòtun, kí n lè ṣọ̀kan giri, kí n sì kojú gbogbo ohun tó wà níwájú mi àti ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà mi lẹ́ẹ̀kọ̀kan tí ààyè irú rẹ̀ bá yọ sílẹ̀ àbí tí n bá ní àkókò àti jẹ ohun ọ̀sán, mo lè bá àwọn oníbàárà mi jẹ. Torí irú ìwà báyìí máa ń jẹ́ kí àwọn oníbàárà fẹ́ràn èèyàn síi, ó sì máa ń jẹ́ kí wọ́n sún mọ́yàn dáadáa kí wọ́n sì máa fẹ́ ra ǹkan sí lọ́wọ́ èèyàn.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìborùn, ìyẹn sunscreen. Mo máa ń wọ̀ dáadáa láti lè dáàbò bo mi, láti lè dáàbò bo ara mi lọ́wọ́ ìmọ́lẹ̀ àti ìgbóná òòrùn. Ìdí nìyí tí mo ṣe máa ń wọ ìborùn yió, torí wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tí ọ̀run máa ń pọ̀ tí ó sì máa ń tà yan lára, tó jẹ́ wípé tí ẹ ò bá wọ ìborùn, ó lè ṣe yẹn léṣe.

Ìlànà ìpolówó mi ò ju wípé kí n má polówó nǹkan tí mo ń tà lórí social media. Kí má polówó ẹ̀ lórí àwọn apps bíi Facebook, Instagram, kí má run oríṣiríṣi ìpolówó ìyẹn ads advertisement lórí YouTube, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ibi tí ó wù mí láti lọ fún ìsinmi ni ìlú Saint Tropez. Àtijọ́ tí mo ti kọ́kọ́ rí fídíò kan lórí ìlú Saint Tropez yìí ni mo ti pinnu lọ́kàn mi láti lọ sí ìlú yìí ó kéré tán ní ẹ̀ẹ̀kan láti lọ ṣe ìsinmi torí ìlú yìí rẹwà púpọ̀ ó sì ní ọ̀pọ̀lọpọ̀ ìtìkun tí ó rẹwà tí ó gúnrégé.

Bẹ́ẹ̀ni o, mo mọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn aládùúgbò mi dáadáa, àwọn náà sì mọ̀ mí dáadáa. Àgàgà àwọn tí ilé wọn sún mọ́ tẹ̀mi ti ilé wa jọ fi ẹ̀gbẹ́ kóra bí i tí ilé wa ò jìnnà síra púpọ̀. Gbogbo wa yẹn ni a mọ̀ra wa tí a sì máa ń ṣe àyẹ̀wò àti àbẹ̀wò sí ara wa táa máa ń bèèrè ara wa dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máà ń mu ògùn lójojúmọ́. Ó ní àwọn ògùn tí mo gbọ́dọ̀ máa lò lójojúmọ́, tí mo fi ń kojú àìsàn ìfúnpá gíga díẹ̀ tí ó ń bà mí jà. Àwọn dókítà ni ile ìwòsàn lo funmi ni àwọn oògùn yi, tán si sọ fún mi wipé mo gbọ́dọ̀ mọ lo wọ́n lojoojumọ títí ti ifunpa mi yóò fi lọlẹ pátápátá.

Bí mo ṣe máa ń yan àwọn alábàṣeọ̀pọ̀ mi ni wípé mo máa ń ṣe àyẹ̀wò fínnífínní lórí wọn. Mo máa mọ gbogbo nǹkan nípa wọn, nípa iṣẹ́ tí wọ́n ti ṣe tẹ́lẹ̀, àwọn ìwúwe tí wọ́n ní, ìwà wọn, ìgbé ayé wọn, gbogbo nǹkan wọ̀nyí ni mo máa gbé yẹ̀ wò láti lè mọ̀ bóyá wọ́n lè bá mi ṣiṣẹ́ dáadáa.

Aago méje òwúrọ̀ ni mo ṣètò agogo ìjí mi yìí sí, torí aago méje òwúrọ̀ ni mo máa ń fẹ́ kí ń máa jí lójoojúmọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń jí fúnra mi ní aago méje yìí, ṣùgbọ́n ọjọ́ tí ń bá jàjà jí tí oorun gbé mi lọ, agogo ìjí mi yóò ti dùn-ún ní aago méje yìí, yóò sì jí mi sáyé.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan ni wípé mo máa ń gbọ́ orin aládùn lórí fóònù mi, tàbí kí ń má scroll through social media kí ń má wo ǹkan tó ń lọ táwọn èèyàn ń sọ lórí Íńtánẹ́ẹ̀tì tàbí kí ń má play game lórí fóònù mi. Àwọn ǹkan wọ̀nyí ni mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ ni láti lo òpin ọ̀sẹ̀ yìí pẹ̀lú arábìnrin mi. Kí èmi àti ẹ kájọ gbádùn ara wa ká lo àkókò pẹ̀lú ara wa ká jáde lọ wo sinimá, ká lọ restaurant ká lọ jẹ oúnjẹ aládùn, ká lọ amusement park ká lọ ṣeré ká lọ gbá oríṣiríṣi géèmù. Ètò mi fún ìparí ọ̀sẹ̀ nìyí.

Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Káàdì yìí ló fi mí yàn gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ilé iṣẹ́ mi, tí ó sì sọ irú iṣẹ́ tí mò ń ṣe àti ipò tí mo dì mú nínú ilé iṣẹ́ wa. Káàdì yìí sì ni mo máa ń fi yàn gbogbo àwọn tí wọ́n bá ń bèrè pé irú iṣẹ́ wo ni mò ń ṣe tàbí àwọn tí wọ́n fẹ́ bá wa dòwò pọ̀, káàdì yìí mo máa ń fún wọn.

Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi lẹ́ẹ̀kọ̀kan. Bó tilẹ̀ jẹ́ wípé kìí ṣe gbogbo ìgbà, ṣùgbọ́n ọ̀pọ̀ ìgbà tí n bá lála lóru tí n bá jí mo sì ma rántí rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé àwọn ìgbà mìíràn wà tó jẹ́ wípé mi ò tie ni rántí àlá mi, tí mi ò ní rántí pé mo lála gan, tó jẹ́ wípé tó bá ti pẹ́ díẹ̀ ni màá tó rántí pé mo lála lójú orun.

Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun. Mo máa ń bèrè àlàáfíà wọn kí wọ́n lè mọ̀ wípé mo níí ìfẹ́ wọn ní tòótọ́. Kì í sì ṣe wípé torí owó ọwọ́ wọn tí mo fẹ́ gbà nìkan ni, ṣùgbọ́n mo ní ìfẹ́ wọn gẹ́gẹ́ bí ọmọ ènìyàn, mo sì kí ẹ̀ nípa wọn. Ìdí nìyí tí mo ṣe máa ń pe àwọn oníbàárà tuntun.

Ọjọ́ Sátidé ni mo má ń ṣe ìmọ́tótó ilé mi torí mi ò lọ ibi iṣẹ́ ní Sátidé. Ilé ni mo má ń sábà wà ní gbogbo ọjọ́ Sátidé torí ọjọ́ ìsinmi ni ọjọ́ Sátidé. Ìgbà yìí ni mo má ń ráyè ṣe ìmọ́tótó ilé mi tí mo má ń tún gbogbo inú ilé àti àyíká inú ilé mi ṣe o.

Oríṣìíríṣìí orin aládùn, orin hip hop, rap, R&B àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni mo máa ń sábà gbọ́ nígbàtí mo bá wà nínú ọkọ̀. Ìgbà míràn wà tí mo máa ń gbọ́ ètò rédíò tàbí podcast náà. Ṣùgbọ́n, orin ni mo máa ń sábà gbọ́ ju ètò rédíò àti podcast lọ tí n bá ti wà nínú ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-gidi gan-an torí wípé wọ́n máa ń mú mi rẹ́rìn wọ́n sì máa ń mú inú mi dùn. Kódà ọ̀pọ̀lọpọ̀ ẹ̀tí inú mi bá bàjẹ́ tí inú mi ò dùn, àlọ́ apanilẹ́rìn yìí ni mo máa ń gbọ́ tí yóò sì mú inú mi dùn padà tí màá sì lè gbọ́ káǹkúrò lórí ohunkóhun tí ó bá ń ba inú mi jẹ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìdáàbòbò oòrùn sára. Àgàgà ìgbà tí bá rí wípé oòrùn pọ̀ tí ó gbóná ṣọṣọ tí ó gbóná jojo, mo máa ń fi ìbòòrù dáàbòbò oòrùn sí ara kí ó lè dáàbòbò ara mi. Nítorí wípé oòrùn púpọ̀jù kò da, ó lè ṣe ara ènìyàn léṣe.

Mo máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi dọ́gba dọ́gba ni o. Mí e pín ní ọ̀nà àti rẹ ẹnikẹ́ni jẹ. Rárá, kò s'àyè ìrẹ́jẹ lọ́dọ̀ èmi àti awọn ọ̀rẹ́ mi o. Mo máa ń pín dọ́gba dọ́gba ni. Mo sì máa ń fún olúkalùkù ní tirẹ̀ níwájú àwọn yòókù kí wọ́n le rí i wípé kò sí ìrẹ́jẹ kankan torí mi ò lè rẹ́ àwọn ọ̀rẹ́ mi jẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Oríṣiríṣi ìwé ni mo máa ń kà bí i novel, bí i àwọn biography, àwọn scientific journals àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, motivational books. Oríṣiríṣi ìwé ni mo máa ń kà. Kódà kò sí ìwé tí mo bá rí báyìí tí mo ní fọwọ́ ba kí n kà. Mo fẹ́ràn àti máa ka ìwé púpọ̀ púpọ̀.

Rárá o, mi ò ṣe yoga. Bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń ṣe yoga ní ilé gym mi, ṣùgbọ́n èmi ò nífẹ̀ẹ́ rẹ̀ torí mi ò gbàgbọ́ nínú rẹ̀ ara rárá. Àwọn tí wón máa ń ṣe yoga yí lójú mi gan, wón máa ń tanran wọn jẹ ní torí wípé mi ò gbàgbọ́ wípé ó ní àǹfààní kankan tí yoga yí ń ṣe ní ara.

Ọdún tó kọjá ni mo kẹ́yìn ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ o. Ohun tó sì kọ́ wa nígbà náà ni bí a ṣe lè máa fi Python kí a fi máa ṣe àgbéjáde àbí àgbéyẹ̀wò data, ìyẹn data analysis with Python. Òǹkà yìí ni ǹkan tí wọ́n kọ́ wa ní ilé iṣẹ́ ní ọdún tó kọjá. Ìgbà yìí sì ni mo kẹ́yìn ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ọ̀yàyà àti ọ̀pọ̀lọpọ̀ erin. Mo máa ń ṣe èyí kí wọ́n lé mọ̀ wipé inú mi dùn láti rí wọn gidi ni. Èyí naa sì máa ń jẹ́ kí inú ti àwọn náà kí ó dùn àti rí mi, ó sì máa ń jẹ́ kí kíkíkí yìí kí ó ní ìtumọ̀ kí ó sì dùn mọ́ àwa méjèèjì ní inú.

Bí mo ṣe ma ń ṣe ìdúnadúrà ni wípé mo ma ń wá ẹni tí ó nílò nǹkan tí mo ní lọ́wọ́, tí onítàn náà sì ní nǹkan tí èmi náà ní tí mo nílò tí ó ní lọ́wọ́. Báyìí tí mo bá nílò ẹ̀wà tí mo sì ní iṣu lọ́wọ́, màá wá ẹni tí ó ní iṣu lọ́wọ́ tí ó ní ẹ̀wà lọ́wọ́ tó sì nílò iṣu.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ ni wípé, mo máa ń kọ́kọ́ rìn fún bí iṣẹ́jú mẹ́wàá láti ilé mi títí dé junction àdúgbò mi. Ibẹ̀ ni wọn ó ti wá wọ mọ́tò tàbí ọ̀kadà, èyí tí ó bá wù mí tí ń ó wọ̀, tí ń ó gbe de ibi iṣẹ́. Báyìí ni mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́.

Rárá, mi ò ní àgbàlá òjò torí ilé tí mò ń gbé báyìí, ilé mi rẹ́ǹtì ni. Kò sì ṣì ààyè nínú kọ́mpáǹdì wa rara Kò sí àgbàlá òjò. Èyí ló fa tí mi ò fi ní àgbàlá òjò. Ṣùgbọ́n ilé Bàbá mi gẹ́gẹ́ tí mo ti ṣe kékeré, àgbàlá òjò ńlá wà níbẹ̀ tí a ti máa ń wẹ̀ nínú odò ní ìgbà èwe.

Rárá, mi ò ní ẹranko ọ̀sìn. Mi ò fẹ́ràn àti máa sin ẹranko ọ̀sìn rárá. Ìdí ni wípé bàbá mi ló kó kí n mámá sin ẹranko ọ̀sìn yìí sínú mi. Bàbá mi kórira ẹranko ọ̀sìn púpọ̀púpọ̀ tó si gbà wọ́n láyè nínú ilé rẹ̀ nígbà tá wa kékeré. Èyí ló fa tí mi ò fi ní ẹranko ọ̀sìn títí di òní ọlọ́ni.

Bẹ́ẹ̀ni, mo ní ìwà tó dára nígbà tí m'bá jẹun. Ìyẹn table manners. Mi ò rójó lórí oúnjẹ rárá, mi ò sì jẹun yẹ̀mẹyẹ̀mẹ tàbí kí n máa sáré jẹun bí ẹni tó ń lé, rara ọ̀. Mo máa ń farabalẹ̀ jẹun ni, mo sì máa ń gbé síbí kan tẹ̀lé òmíràn tàbí òkèlè kan tẹ̀lé òmíràn ni. Mi ò rí gbogbo oúnjẹ sẹ́nu lẹ́ẹ̀kan ṣoṣo.

Rárá o, mi ò wọ gíláàsì o. Mi ò nílò rẹ̀ torí wípé ojú mi ń rí nà kedere. Ó mọ́lẹ̀ gan an ni mo sì ń rí gbogbo ńkan. Twenty-twenty vision ni mo ní. Kódà ojú mi mọ́lẹ̀ ju ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n kéré jù mí lọ àbí àwọn tí a jọ hẹ ẹ̀gbẹ́ gan. Ojú mi ń rí ran ju tiwọn lọ. Mi ò wọ gíláàsì o.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ o. Àgàgà ìgbà tí mo bá fẹ́ bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sọ̀rọ̀ tàbí tí mo bá fẹ́ sọ̀rọ̀ nínú ọ́ọ̀lù ńlá tó jẹ́ wípé ohùn mi ò ní le ka gbogbo ọ́ọ̀lù náà, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn yìí kí gbogbo àwọn ènìyàn lè gbọ́ nǹkan tí mò ń sọ kí ohùn mi sì lè kárí ínú ọ́ọ̀lù tí mo bá wà.

Aṣọ ìwọ̀sun ìyẹn night wear tàbí pyjamas bí àwọn olóyìnbo ṣe máa ń pè é ni mo máa ń wọ̀ tí n bá ti lọ sùn. Aṣọ yìí fẹ́lẹ́ púpọ̀púpọ̀ ó sì máa ń dùn àti sùn torí wípé kì í gún ni lára kì í yún ni lára rárá. Ó fẹ́lẹ́ ó sì rọrùn láti sùn nínú aṣọ yìí. Aṣọ.

Rárá o, mi ò ní ìrora nígbà tí mo ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láyé ìgbà kan. Nígbà tí ó ti mọ̀ mi lára láti máa sọ̀rọ̀ nípa ní wájú ọ̀pọ̀ ènìyàn, mo máa ń ní ìrora díẹ̀díẹ̀. Ṣùgbọ́n báyìí mo ti sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn láìmọye ìgbà. Èyí ló fa tí mi fi nní ìrora tí màá ń sọ̀rọ̀ mọ́ níwájú àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mò máa ń gbọ́ podcast. Oríṣìíríṣìí podcast season ni mo máa ń gbọ́. Kódà ìkan lára àwọn ọ̀rẹ́bìnrin mi nígbà kan tó súnmọ́ mi nígbà kan, ó máa ń ṣe podcast, ó sì máa ń fi podcast yẹn rẹ́sẹ́ sí mi lọ́sọ̀ọ̀sẹ̀ wípé kín ń gbọ́ kó tó di wípé ó fi jáde fún gbogbo àwọn ènìyàn.